Ṣé o máa ń ṣe ìwádìí àwọn alábàáṣiṣẹ́pọ̀? Ó ní ojú àwọn alábàáṣiṣẹ́pọ̀ tí mo máa nílò láti ṣe ìwádìí. Irú àwọn alábàáṣiṣẹ́pọ̀ tí iṣẹ́ wọn ò jọ mọ́ wípé kí a dá owó tàbí ohun tí ó jinlẹ̀ pọ̀, wọn kì ń ṣe ìwádìí wọn. Àmọ́ mo máa ń ṣe ìwádìí àwọn mìíràn tí ó jẹ́ pé ìbáṣepọ̀ wa máa ń jinlẹ̀.

Ṣé o máa ń fi fín tùràrí? Rárá, n ò kí ń fín tùràrí. Ilé-ìjọsìn mi ò gbàgbọ́ nínú tùràrí fínfín, torí náà ni n ò ṣe kí ń fín tùràrí. Tùràrí dára nígbà mìíràn fún àwọn ilé-ìjọsìn mìíràn, kì í ṣe ohun burúkú.

Irú orin wo ni o fẹ́ràn gbọ́? Irú orin tí mo fẹ́ràn láti máa gbọ́ jẹ́ orin ìjọsìn sí Ọlọ́run, orin ọpẹ́ tàbí orin tó máa ń runi lọ́kàn sókè sí ipasẹ̀ ohun tí ń ṣe ohun ẹ̀mí nínú Jésù Kristi.

Ṣé o ti rìn pẹ̀lú ọkọ̀ ojú irin rí? N kò ro bẹ́ẹ̀, àmọ́ mo ti rí ọkọ̀ ojú irin níbi tí ó ti ń rìn rí. N kò ti rìn pẹ̀lú ọkọ̀ ojú irin rí. Mò ń gbá lé ro ni wípé lọ́jọ́ kan, ọjọ́ kan, o jọkàn ti ń óun rìn pẹ̀lú ọkọ̀ ojú irin.

Ṣé o mọ bí a ti ń tún àwọn nǹkan ṣe? À, bẹ́ẹ̀ni mo mọ bí a ti ń tún ọ̀pọ̀lọpọ̀ ǹkan ṣe gẹ́gẹ́ bí ẹ̀rọ kọ̀m̀pútà, ẹ̀rọ, ẹ̀rọ gbohùngbohùn, ẹ̀rọ GSM. Mo máa ń tún àwọn nǹkan wọ̀nyí ṣe.

Ṣé etí rẹ dára? Bẹ́ẹ̀ni, etí mi dára. N ò nílò ẹ̀rọ tí mú mi gbọ́ dáadára. Etí mi dára tó láti gbọ́ ohùn kóhun nígbàkúùgbà tí a bá ń sọ ọ̀rọ̀ nínú ilé tàbí ní ìta pàápàá.

Àwo wo ni o fẹ́ràn jù? Oríṣiríṣi àwo oyin mi fẹ́ràn. N kò ní ìkan ní pàtó tí mo fẹ́ràn. Mi ò yan ǹkan kan nípọ́ sí tí mo fẹ́ràn. Èyí dára púpọ̀ ó sì dùn létí láti gbọ́. Àwo tó bá ti dára létí láti gbọ́ mo fẹ́ràn rẹ̀

Ṣé o mọ ìtumọ̀ orúkọ rẹ? Bẹ́ẹ̀ni, Adeniyi. Ade ni mí, orí Ade. Ó máa ń ní iyì tí ó pọ̀ tí àwọn ènìyàn máa ń bọ̀rí fún tí wọ́n máa ń firibàlẹ̀ fún. Iyì Ade pọ̀ gan. Óun ni orúkọ mi, Adeniyi.

Ṣé o ní irùngbọ̀n? Rárá, n kò ní irùngbọ̀n. N kò ní ìfẹ́ sí irùngbọ̀n pàápàá àti wípé ibi tí mo ti ń ṣe iṣẹ́ kò fi àyè sílẹ̀ fún mi láti ní irùngbọ̀n.

Àkókò wo nínú ọjọ́ ni o fẹ́ràn jù? Tí a bá wò dáradára, gbogbo àkókò nínú ọjọ́ ni mo fẹ́ràn jù. Páàpáà jùlọ, àkókò tí mo ní láti fi sinmi, láti fi sùn, láti lè ronú, láti lè ṣe àwọn ohun tó dára.

Ṣé o máa ń fi ìdáàbòbò ọrùn s'ara? Rárá, n ò kí ń fi sí ara. Nítorí wípé, eruku ò pọ̀ ní bíbà yìí, òtútù ò dẹ̀ kí ń gba àyà wọlé sí mi lára ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Ìdí nìyí tí n ò kí ń fi ń lo ìdáàbòbò ọrùn.

Ṣé o máa ń wo àwọn ètò tẹlifísàn? N kò kín wo àwọn ètò tẹlifísàn bó ti wulẹ̀ kó mọ̀, àmọ́ ẹ̀kọ̀kan mo máa ń wòó. Bẹ́ẹ̀ ni, dáhùn sí ìbéèrè wí yóò jẹ bẹ́ẹ̀ ni, torí pé ẹ̀kọ̀kan mo máa ń wo ètò tẹlifísàn.

Ṣé o ní aṣọ wíwẹ̀? Rárá, n kò ní aṣọ wíwẹ̀. Lẹ́yìn kí n ro táwẹ̀lì. Tí n bá sì ti ro táwẹ̀lì mi, máa lọ inú balùwẹ̀. Tí n bá sì ti wẹ̀ tán, màá fi táwẹ̀lì mi nura. N kò ní aṣọ wíwẹ̀, mo ti wulẹ̀ kí ó kéré mọ́

Ṣé o máa ń ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì? Bẹ́ẹ̀ni, ọ̀pọ̀lọpọ̀ ìgbà mo máa ń ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì. Ní ìṣẹ́jú díẹ̀ sẹ́yìn pàápàá, mo tilẹ̀ ń wo àwọn nǹkan ará ẹ̀fọ́ tí mo lè rà lórí Íńtánẹ́ẹ̀tì.

Báwo ni o ṣe máa ń rí ìpèsè àwọn ohun èlò? Ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà, ó máa ń wá láti ọ̀dọ̀ ará mi ti kára mi nípasẹ̀ ìrànlọ́wọ́ Ọlọ́run láti rí àwọn ohun èlò bóyá nínú ilé ni tàbí ní ibi iṣẹ́.

Ṣé o fẹ́ràn oúnjẹ ní òpópónà? Rárá, n kò fẹ́ràn oúnjẹ ní òpópónà. Oúnjẹ tí mo fẹ́ràn òun ni, oúnjẹ èyí tí wọ́n sè nínú ilé tí ìyàwó mi bá sè òun ni mo fẹ́ràn.

Ṣé o ti dúró lílo ẹ̀rọ ayárabíàṣá fún ọjọ́ kan rí? Bẹ́ẹ̀ni, ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo máa ń dúró lílọ ẹ̀rọ ayárabíàṣá. Èyí paapa kò dùn mọ́ mi nínú, àmọ́ mo nílò láti ṣe é.

Irú kọ̀m̀pútà wo ni o ń lò? Kọ̀m̀pútà tí mò ń lò kò ní orúkọ kan dàbí alára. Àwọn ẹ̀rọ èyí tí wón fi ṣe pírátíkàlí ní ilẹ̀ tí n kò mọ ibẹ̀ òun ní, àwọn irú kọ̀m̀pútà tí mò ń lò kò sì yára tó bí mo ti fẹ́.

Nígbà wo ni o kẹ́yìn lọ wo eyín? Ó ti ṣe díẹ̀ ó, a ti tó ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn tàbí kẹ̀ ń kò wò ó rí. Àmọ́ n ò lè sọ bẹ́ẹ̀ gẹ́gẹ́ nítorí pé n ò lè sọ ńrántí ìgbà tí mo wo kẹ́yìn.